Rárá o, mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Nítorí pé ẹran ń ṣe oríṣiríṣi àǹfààní fún ara. Ẹran jẹ́ oúnjẹ kan tí ó máa ń fún ara ní okun. Bẹ́ẹ̀ ni, ó sì tún máa ń fún ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà tí ara nílò láti dàgbà. Bẹ́ẹ̀ sì ni ẹwẹ̀, ẹran jẹ́ ohun kan tó jẹ́ pé tí èèyàn bá ń jẹ dáadáa, tí èèyàn bá ní egbò àbí tí èèyàn bá ṣe àìsàn, ẹran jẹ́ nǹkan tí ó lè tètè jẹ́ kí ara onítoun ya. Pápàjúlọ tí ẹni ẹ bá ní egbò. Bẹ́ẹ̀ sì ni ẹran máa ń ṣiṣẹ́ láti ran àwọn, àwọn oríṣiríṣi ara ni ó máa ń ṣe wọ́n láǹfààní. Àwọn oríṣiríṣi, ẹ́, ẹ̀dọ̀fóró ni, ọkàn ni, ẹ̀dọ̀ ni, nǹkan kan bá òun, ó máa ń ṣe wọ́n láǹfààní nínú ara.